Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti àparò ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ àti tí iṣẹ́ bá pò bẹ́yẹn, tí mo bá dẹ̀ nílò láti àparò ọkàn. Mo máa fi iṣẹ́ ọ̀nà lẹ̀ fún ìgbà díẹ̀ láti aṣimi kí ọkàn mi lè balẹ̀ padà kí n lè padà sí orí iṣẹ́ ọ̀nà tí máa lè ṣe dáadáa. Tí mo bá ti simi bẹ́yẹn, wọ́n máa ń fún mi ní okun. Mo dẹ̀ máa ráyè ronú dáadáa nípa ọ̀nà tí mo fẹ́ padà ṣe iṣẹ́ ọ̀nà tí máa ti padà ṣe orí iṣẹ́ ọ̀nà. Ọ̀nà mìíràn tí mo máa ń gbà láti pàrọ̀ ọkàn ni wípé tí iṣẹ́ bá ti pọ̀ ju bẹ́yẹn, màá fi iṣẹ́ ọ̀hún lẹ̀ láti lọ sun. Mo lè sun fún wákàtí kan tàbí méjì láti àfi pàrọ̀ ọkàn. Ìgbà mìíràn tí màá fẹ́ pàrọ̀ ọkàn, màá máa gbọ́ orin. Màá fi iṣẹ́ ọ̀nà lẹ̀, màá máa gbọ́ orin. Mo lè gbọ́ orin náà fún ìgbà díẹ̀. Màá gbọ́ àwọn orin tó tutù tó dẹ̀ máa mú ọgbọ́n wá tó dẹ̀ máa kọ́nyàn láti ronú. Àwọn orin tí mo máa ń sáábà gbọ́ nìyan tí màá fẹ́ pàrọ̀ ọkàn. Tí iṣẹ́ bá pọ̀ jù ìgbà mìíràn náà tí iṣẹ́ bá pọ̀ jù, èé mo máa fi iṣẹ́ ọ̀hún lẹ̀, màá lọ rìn. Màá rìn jáde tóbi wákàtí kan tó máa ń jẹ́ kí orí mi fọ́. Máa ti wá lọ tí mo dé bẹ́yẹn, màá wá rí, màá láyè ronú dáadáa láti máa ṣiṣẹ́ ohun lọ. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti máa pàrọ̀ ọkàn ni mo máa mọ́lẹ̀ rìn. Mo jẹ̀ máa gbọ́ orin, mo dẹ̀ lè ìsùn náà. Ọ̀nà mìíràn tí mo máa ń gbà láti pàrọ̀ ọkàn ni pé mo máa ń wo àwòrán. Tí mo bá ti ń wo àwòrán bẹ́yẹn, ó máa kò ní jẹ́ kí n ronú. Torí tí màá ṣe fẹ́ pàrọ̀ ọkàn bẹ́yẹn, mo sì máa ń ṣe ni wípé màá ṣe nǹkan tí ò ní jẹ́ kí màá ronú gidi gan-an kí ó máa wà jẹ́ kí ó tètè rẹ̀ mí. Torí mo nílò láti máa ronú yẹn fún iṣẹ́ púpọ̀ yẹn kí n lè wá ọ̀nà láti ṣe é dáadáa. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti máa fi pàrọ̀ ọkàn ni wọ̀nyí àti láti máa ṣi mi kí iṣẹ́ má bá pọ̀ jù kó má dẹ̀ máa fa àìsàn tàbí orí fífọ́ tàbí ìlera mí fún mi lára.

Ọkùnrin ni èmi, èmi kìí wọ ohun ọ̀ṣọ́ púpọ̀. Àwọn ohun ọ̀ṣọ́ tí wọ́n máa ń wọ kò ju ago, ago titi, ago òdì. Ọkùnrin ni mí, àwọn obìnrin ni ó máa ń sábà wọ ohun ọ̀ṣọ́ bíi yẹ́tí tàbí ìyọ̀wọ́ tàbí ìyọ̀run. Mi kìí wọ awọn wọnyi, torí pé ọkùnrin ni mí, mi dé fẹ́ràn láti máa wọ gidi gan ni. Mo rántí pé mó máa n wọ̀ tẹ́lẹ̀, ti ìyọ̀wọ́ tó máa ń pọ̀ díẹ̀ sọ́wọ́ mi, yatọ̀ sí ago àti tí ìyọ̀run, è, mo máa ń wọ̀ náà sí asọ̀ lẹ́ kọ̀ọ̀kan, àmọ́ mi kì wọ̀ mọ́ torí mi i fẹ́ràn láti máa gbé sí ọrùn mi kí ó máa pọ̀jù, kó de máa dán gidi gan ni kí wa ṣe nnkan tí mo fẹ́ran mọ́. Idi ni yen tí mi kìí fi wọ mọ́, nǹkan tí mo máa ń sábà wọ kòju ti ìyọ̀wọ́, jẹ́ kí ago titi gold tàbí titi silver ni mo máa ń sábà wọ̀. Lẹ́yìn ìyẹn, kò sí ohun ọ̀ṣọ́ kankan tí mo máa ń wọ̀, kò sí ọ̀ṣọ́ kankan tí mo máa ń kó sí ara torí mi ò fẹ́ràn, èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn bí ó ṣe máa ń rí ní ara mi. Mo máa ń gbìyànjú láti máa wọ, múra dáadáa, bí ọmọ dáadáa. Idi ni yẹn tí mi kì í fi ń wọ àwọn ohun kan wọnyi sí ara mọ́.

Mi rántí ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin kì í ṣe ǹkan tí mo rántí. Àmọ́ a ti máa tó bí ọdún méjì báyìí tàbí ọdún mẹ́ta ẹ́mi kì í sábà lọ sí ibi orin, torí tí máa ti lọ sí ibi orin bẹ́ẹ̀ yẹn, a máa kọrin náà ni mo máa ń sábà lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A, ta bá ti rí ààyè, àmọ́ bó ti pẹ́ díẹ̀ tàbí ti bára wa jáde lọ torí kò kí ń sí ààyè, oníkalukú ló ní a, iṣẹ́ tí òun ń ṣe. Ìdí nìyẹn tí a kì í fi rí ààyè láti máa lọ sí ibi orin. Tí n bá ti lọ sí ibi orin bẹ́ẹ̀ yẹn, bá ti pọ̀ àwọn ọ̀rẹ́ mi lọ, bá ti bu wa ló lọ, a bá ti, tí a bá ti dé ibi bẹ́ẹ̀, gbogbo wa a máa ń gbé òṣù láti máa kọ orin àti máa máa gba àwòrán. A máa ń ya àwòrán kókó lára wa àti máa jáde ló máa jẹun náà kí n, tí a bá ti jáde bẹ́ẹ̀ yẹn láti lọ sí ibi orin kì í ṣe ibi orin yẹn nìkan lọ yín. A máa ń sábà lọ, a máa ń lọ sí ibi inú, a máa ń lọ jẹun àti máa ń lọ sí, àti máa ń ya àwòrán náà, àbí inú a máa ń lọ fún eré ìdárayá. Orin, ibi orin jẹ́ ǹkan, lílọ jẹ́ ǹkan tó máa ń mú kí ọkàn èèyàn gba lọ́jọ́, máa ń mú kí èèyàn gbádùn ara rẹ̀, ó sì máa ń mú kí inú èèyàn náà dùn. O jẹ́ ǹkan tó máa ń se eyan láǹfàní gan-an ni àmọ́ owó rẹ̀ pọ̀ díẹ̀ ni agbègbè wọ̀nyí láti máa lọ sí ibi orin. A, ìdí nìyẹn tí a kin máa ń sábà lọ ra sí wípé máa ń gbá èèyàn ni, ó máa ń gbá ààyè gidi gan-an ni. Kò de kí n, a lè kí n fi bẹ́ẹ̀ ní ààyè, jẹ́ kí gbogbo wa máa jọ oní ààyè níbi iṣẹ́ ní ìgbà kan. Ìdí nìyẹn tí èèyàn kì í fi ń lọ sí ibi orin yìí. Ìdí nìyẹn tí èèyàn kì í máa sábà lọ, torí pé ìdí nìyẹn tí ẹ fi jẹ́ pé ò ti pẹ́ tà tí lọ sí ibi orin náà mọ́.

Àkókò méje ni mo fẹ́ràn jù nínú ọjọ́. Ti àkọ́kọ́ ni àti bá ti máa jí lára kùtùkùtù bẹ́yen tí m ba jí ní ìdájí. Ìdájí yẹn ni mo máa ń fẹ́ràn jù tí mo bá ti ṣẹ̀ṣẹ̀ jí nítorí a ara mi maa tútù ọkàn mi náà máa dẹ̀ ti a dẹ̀ tútù máa dẹ̀ ti rí isínmi dáadáa ní alẹ́ tó ti kọjá lọ. Èyí tí mo fi máa ń fẹ́ràn e jù níyen àti pé tí mo bá ti jí náà ni aro kùtùkùtù beyen ni ìdájí. Mo má n rí àwọn nǹkan púpọ̀ láti máa rò nipa bí mo ṣe fẹ́ kí ọjọ́ mi lọ àti àwọn nǹkan tí mo fẹ́ ṣe fún ọjọ́ náà. Àkoko tí mo máa ń fẹ́ràn jù ni tí mo bá ti dé láaro kùtùkùtù beyen maa lè má ronú àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe ní ọjọ́ bí mo ṣe fẹ́ kí ọjọ́ mi lọ. Máa dẹ̀ máa rántí àwọn nǹkan tí ó yẹ kí n ṣe ní ọjọ́ oun náà. Igba akókò tí mo fẹ́ràn gidi ni àkókò mìíràn tí mo ti fẹ́ràn jù náà ni ọ̀wọ́ alẹ́ tí ó bá ti ń bọ́ sí ìgbà tí ó yẹ kí èèyàn sùn tí mo bá ti fẹ́ sùn beyen mo máa ń fẹ́ràn láti máa dúró sórí ibùsùn láti máa ronú díẹ̀ nípa àwọn nǹkan tí mo ṣe lọ́jọ́ àti àwọn nǹkan tí mo ṣe dáadáa àti nǹkan tó mú wọn lọ́kàn fún mi lọ dáadáa. Mo máa ń fẹ́ràn àkókò yìí gidi gan ni tó máa ń jẹ́ kí n ronú nípa àwọn nǹkan tí mo ṣe dáadáa àti nǹkan tó mú mi ṣe wọ́n dáadáa àti àwọn nǹkan tí mi ṣe dáadáa àti àwọn nǹkan tí ò mú mi ṣe wọ́n dáadáa. Mo máa ń fẹ́ràn àkókò yìí. Àkókò méjì tí mo máa ń fẹ́ràn jù lọ ni nínú ọjọ́. Awon méjì yìí de se pataki ju fún mi nítorí wọ́n máa ń jẹ́ kí raye ìronú dáadáa nípa irú èèyàn tí mo jẹ́ àti àwọn nǹkan tí mo ti ṣe paapaa júlọ àwọn nǹkan tí mo ṣe dáadáa àti nǹkan tó mú wọn lọ dáadáa àti àwọn nǹkan tí mi ṣe dáadáa àti àwọn nǹkan tí ò mú wọn lọ dáadáa àti bí mo ṣe lè jẹ́ èèyàn tó dáadáa sí bí mo ṣe lè máa wùwà dáadáa sí ní ọjọ́ iwájú àti bí mo ṣe lè máa ṣe nǹkan dáadáa sí ní ọjọ́ iwájú kí wọ́n lè máa lọ bo títọ́ lọ́nà tó là tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Àwọn àkókò tí mo máa ń fẹ́ràn jù ní ọjọ́ ni yi gẹ́gẹ́ bí mo ṣe sọ.